Ọ̀rọ̀ bátìrì fóònù yìí jẹ́ kókó kan tó ṣe kókó gan-an nínú ayé wa lónìí, nítorí pé fóònù wa ti di apákan ara wa. Tí ẹ bá bi mí nípa báwo ni bátìrì mi ṣe ń pẹ́ tó, n óò sọ fún un pé ó ń sinmi lórí bí mo bá ṣe lòó tó. Ṣùgbọ́n mo máa ń sápá, sápá láti rí i pé ó tó mi lò fún gbogbo ọjọ́. Láti sọ tòótọ́, fóònù tí mò ń lò nísinsìnyí ní bátìrì tó ní agbára gan-an, irú èyí tí wọ́n ń pè ní lithium polymer. Tí n bá gbé e kúrò nínú iná ṣájà ní àárọ̀ kùtùkùtù tí mo sì gba tẹlifóònù bí i mélòó kan tí mo lo ayélujára fún iṣẹ́ mi tí mo sì tún fi ṣe àwọn nǹkan mìíràn bí kíkọ́ ìwé tàbí wíwo àwòrán, ó máa ń tó mi lò láti àárọ̀ títí di alẹ́ kí n tó padà sùn. Èyí jẹ́ nǹkan ayọ̀ fún mi nítorí mi kì í fẹ́ máa gbé power bank kékeré bí ẹni tó ń gbé ẹrù. Àmọ́ ó ní àwọn ọjọ́ kan tí iṣẹ́ máa ń pọ̀ ju títẹ̀lẹ̀ lọ. Bí àpẹẹrẹ tí mo bá ń ya fídíò, fídíò recording tàbí kí ń máa ṣàtúnṣe fídíò lórí fóònù, bátìrì náà máa ń yára tàn gan-an ni. Ní irú àsìkò bẹ́ẹ̀, ó lè máa ju wákàtí mẹ́fà sí mẹ́jọ lọ kí ó tó dẹnukọlẹ̀. Èyí máa ń jẹ́ kí mà, kí ń mọ̀ pé ohun èlò ayélujára, apps tí mò ń lò ní àsìkò yẹn ń gba agbára púpọ̀. Mo tún ní àwọn ọgbọ́n kan tí mo máa ń dá láti rí i pé bátìrì mi pẹ́ lọ̀wò mí. Mi kì í jẹ́ kí iná fóònù mi, brightness mọ́ ju nítorí iná yẹn gangan ni ọ̀jẹ bátìrì. Tí mo bá ń lo data tàbí Wi-Fi, mo máa ń pa á mọ́ pàtàkì ju lọ. Mi kì í jẹ́ kí fóònù mi kú pátápátá zero percent kí n tó fi sínú iná. Bẹ́ẹ̀ ni mi kì í jẹ́ kí ó pẹ́ nínú iná lẹ́yìn tí ó bá ti kún. Èyí ń jẹ́ kí ẹ̀mí bátìrì kún gan-an sí ire o.

Ọ̀rọ̀ dídá etí tàbí ṣíṣe ohun ọ̀ṣọ́ ara, yìí jẹ́ ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú àṣà, ìṣe àti ìrònú ẹni kankan nípa ẹwà. Tí ẹ bá bi mí pé, ṣé mo ti dá etí mi? Ṣé mo ti lu etí mi? Ìdáhùn mi ni pé, rárá o, mi ò lu etí mi pátápátá. Láti sọ tòótọ́, mi ò rí ìdí kankan tí ń ó fi lu etí mi nínú èrò tèmi. Mo gbà pé bí Ọlọ́run tàbí iṣẹ̀dá ṣe dá mi, ó ti tọrọ, ó ti tọrọ bẹ́ẹ̀, ó ti tòrò bẹ́ẹ̀. Kòsì sí ǹkan tí mo fẹ́ fi kún nípa dídá ihò sí ara mi. Ni àṣà wa níbí, a mọ̀ pé ọ̀pọ̀ ìgbà ni àwọn obìnrin máa ń lu etí láti fi ohun ọ̀ṣọ́ bí yẹtí, earrings, sí i láti fi gbé ẹwà wọ̀nyo. Ìyẹn dára fún wọn, ó sì rẹwà gan-an lára wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin, mi ò rí i pé ó jẹ́ ohun tó yẹ kí èmi ṣe. Bó ti lè jẹ́ pé ayé ti dọ̀tún, tí a sì ń rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lọ́kùnrin tí wọ́n ń lu etí wọn lónìí nítorí fashion tàbí nítorí pé wọ́n fẹ́ jọ àwọn olórin tàbí gbajúmọ̀ òkèrè. Èmi kò rò pé ìyẹn ba irú ẹni tí mo, tí mo jẹ́ mu. Mo nífẹ̀ẹ́ sí kí n rí gẹ́gẹ́ bí ọmọlúàbí tó jẹ́ pé ìrísí mi máa ń jẹ́ ohun oníwọ̀ntúnwọ̀nsí níbi iṣẹ́ mi, nínú kíláàsì tí mo ti ń kọ́ ọmọ àti nínú àwọn ìpàdé iṣẹ́ gidi, professional settings. Mo fẹ́ kí àwọn ènìyàn máa fojú àgbà wò mi. Mi, mi ò sì fẹ́ kí ohunkóhun wà nínú ìrísí mi tó lè dí ẹ̀yin olá kù. Àmọ́ o, mi kì í ṣe ẹni tó máa ń dáyàn lẹ́bi, judgemental person. Tí ẹlòmíràn bá pinnu láti lu etí rẹ̀ yálà ọkùnrin ni tàbí obìnrin, ìyẹn jẹ́ ẹ̀tọ́ rẹ̀. Ṣùgbọ́n gbogbo wa la níbí a ṣe ń fi ara wa hàn síta, self expression. Ṣùgbọ́n fún èmi o, rárá o, mi ò tilẹ̀ nífẹ̀ẹ́ sí ìrora tí ó máa ń bá a rìn nígbà tí wọ́n bá ń lu ihò yẹn. Mo kúkú fẹ́ kí ara mi wà ní mímọ́ tó tó bí mo ṣe wà sí ayé. Irè o.

Ọ̀rọ̀ omi mímu yìí jẹ́ ọ̀kan lára àwọn ohun tó ṣe kókó jùlọ fún ìlera wa. Nítorí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé omi lẹni, omi lẹ́nu, omi kì í lọ̀tà ẹni kankan. Tí ẹ bá bi mí nípa iye omi tí mo máa ń mu lójoojúmọ́, n óò sọ fún yín pé mo máa ń gbìyànjú láti mu tó lítà mẹ́ta, three litres sí mẹ́rin, three to four litres lójoojúmọ́ kan. Láti sọ tọtọ mi o kì í ṣẹ̀ṣẹ̀ máa wọn omi náà pẹ̀lú ìṣirò nínú ìfé. Ṣùgbọ́n mo ní ìgò omi ńlá kan, water bottle tó jẹ́ lítà kan àbọ̀, that's one point five litres. Mo máa ń, mo máa ń rí pé mo mu irú ìgò yẹn tán ní ẹ̀ẹ̀mẹ́rin tàbí ẹ̀ẹ̀mẹta lójoojúmọ́. Ni aarọ kutukutu kí n tó jẹ ohunkóhun pátápátá, mo máa ń mu ife omi tútù yọ̀ọ̀yọ̀ méjì láti fọ inú mi kí n sì jí gbogbo ara mi dìde fún iṣẹ́ ọjọ́ náà. Ìdí tí mo fi máa ń mu omi tó pọ̀ tó bẹ́ẹ̀ ni pé iṣẹ́ mi gẹ́gẹ́ bí ẹni tó máa ń sọ̀rọ̀ púpọ̀ bóyá níbi iṣẹ́ tàbí nínú ìpàdé, ọ̀nà ọ̀fun mi máa ń yára gbẹ. Omi ni mo fi ń ra ọ̀nà ọ̀fun mi kí ohun náà má bà dẹnù kọlẹ̀. Òòrùn àti afẹ́fẹ́, Òórùn àti afẹ́fẹ́. Ẹ mọ̀ pé ilẹ̀ wa níbí máa ń gbóná. Òòrùn àti afẹ́fẹ́. Ẹ mọ̀ pé ilẹ̀ wa ní ibí Nàìjíríà máa ń gbóná gan nígbà mìíràn. Tí oòrùn bá ń jóni lára, ara máa ń bọ ọ̀fin, sweat. Dandan ni kí èèyàn tún epo omi sí ara kí oòrùn má bà gbẹ agbára ẹni lọ. Ìlera ọpọlọ. Mo ti kíyesí pé nígbà tí mo bá ń mu omi tó, orí máa ń-- tí mi ò bá mu omi tó, orí máa ń fọ́ mi. Mi kì í sí lè, mi kì í sí lè ronú jinlẹ̀ dáadáa. Ṣùgbọ́n tí omi bá ti wà nínú ara tó, agbára máa ń wà nínú mi láti ṣe iṣẹ́ kọ̀m̀pútà tàbí láti ṣe àtúnṣe àwọn nǹkan mìíràn. Àmọ́ ooo, ń ò ní ìṣòro kan tó máa ń bá à rìn. Tí mo bá mu omi tó pọ̀ tó bẹ́ẹ̀, ó di dandan kí n máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀, restroom ní gbogbo ìgbà. Ìyẹn máa ń sọ mí di ẹni tó ń rìn kiri láàárín iṣẹ́ ṣùgbọ́n mi ò kọ̀ ọ́ níyẹ̀n oóó, nítorí mo mọ̀ pé ó dára fún kíndìnrín mi láti máa fọ̀ idọ̀ti kúrò nínú ara. Irẹ o.

Báwo ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Hmm. Ọ̀rọ̀ bí a ṣe ń ran ọmọ ènìyàn lọ́wọ́ jẹ́ kókó kan tó súnmọ́ mi lọ́kàn gan-an. Nítorí mo gbà pé owó epo lára yẹ ń lá, wọn ò kí ń lá owó ẹ̀jẹ̀. Tí ẹ bá bi mí nípa bí mo ṣe ń ṣeranwọ́ fún àwọn ènìyàn, wọn óò sọ fún yín pé mo gbà pé ìrànlọ́wọ́ kì í ṣe ọ̀rọ̀ owó nìkan, ó jẹ́ nípa fífúnni ní ìmọ̀, ààyè àti ìfọ̀kànbalẹ̀. Láti sọ tòótọ́, ọ̀nà àkọ́kọ́ tí mo fi ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni pasẹ̀ ìmọ̀ information and education. Gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ sí ìmọ̀ ẹ̀rọ as someone who loves technology and the involvement of technology, ohun ìní àti ìrọ̀ ọrọ̀ ajé, mo máa ń rí pé mo tọ́ àwọn ènìyàn sọ́nà. Bí àpẹẹrẹ, ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ nípa bí wọ́n ṣe lè tọ́jú owó wọn tàbí kí wọ́n ra ilẹ̀. Ṣùgbọ́n tí wọ́n ò mọ ọ̀nà tó tọ́, mo máa ń lo àkókò mi láti ṣàlàyé àwọn ohun tó yẹ kí wọ́n mọ̀ láì gba kóbọ̀ lọ́wọ́ wọn. Fífún èèyàn ní ọ̀pá ìpẹja sàn ju ká fún ẹni ní ẹja jẹ lásán lọ. Ìkejì ni pé mo máa ń lo agbára mi láti gbé àwọn ẹlòmíràn dìde. Tí mo bá rí ẹni tó ní talent tàbí ó tó ń ṣiṣẹ́ kárakára, mo máa ń rí pé mo sọ̀rọ̀ rẹ̀ ní rere níbi tí wọ́n ti le è rán lọ́wọ́ referrals. Tí mo bá mọ oníṣẹ́ ọwọ́ kan tó dùn jù, n ó polongo rẹ̀ fún àwọn oníbàárà mi. Ìyẹn jẹ́ ọ̀nà kan tó máa ń jẹ́ kí owó wọlé fún ẹlòmíràn. Ẹ̀mí náà sì máa ń láyò pé mo jẹ́ ọ̀nà àbá jáde fún un. Nípa tí ọ̀rọ̀ ẹnu àti ìfẹ́ emotional support. Ìgbà mìíràn wà tí ohun tí ènìyàn nílò kọ́ ni owó, ṣùgbọ́n ẹni tó máa ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú sùúrù. Mo máa ń fún àwọn ọ̀rẹ́ mi àti àwọn tí mo bá ń ṣiṣẹ́ pọ̀ ní ààyè láti sọ ohun tó ń jẹ wọ́n lọ́kàn. Mo máa ń fún wọn ní ọ̀rọ̀ ìyọ̀nyán encouragement nítorí ayé yìí kò rọrùn rárá. Ọ̀rọ̀ rere kan ṣoṣo sì lè gba ẹ̀mí ènìyàn là lọ́wọ́ ìpamora. Àmọ́ ó, mi kì í gbàgbé láti ran ara mi lọ́wọ́ ná. Hmm. Mo mọ̀ pé ẹni tó bá ń fún ni ní omi, ó ní láti ní omi nínú ìgò tirẹ̀. Nítorí náà, mo máa ń ṣọ́ra kí n má ba ju ara mi sínú ìṣòro nítorí pé mo fẹ́ ran ẹlòmíràn lọ́wọ́. Mo máa ń lo ọgbọ́n láti mọ ẹni tó nílò ìrànlọ́wọ́ ní tòótọ́ àti ẹni tó kàn fẹ́ jẹ mí mọ́lẹ̀. Láti parí ọ̀rọ̀ mi, ayọ̀ mi máa ń kún tí mo bá rí pé ẹni tí mo rán lọ́wọ́ ti di ẹni ńlá tàbí pé ó ní ìtura nínú ìṣòro rẹ̀. Mo gbà, mo gbà pé bí a ṣe ń ran àwọn ẹlòmíràn lọ́wọ́ ni a ṣe ń kó ọ̀nà fún ìrànlọ́wọ́ tiwa náà lọ́jọ́ iwájú. Hmm. Nítorí náà, nítorí náà, nítorí náà, ní gbogbo ibi tí mo bá ń lọ, n ó máa jẹ́ ìrànlọ́wọ́ tó tán fún àwọn ẹlòmíràn. Ẹ ṣeun ò.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Hmm, ọ̀rọ̀ bí a ṣe ń kojú ìpìlẹ̀ tàbí ìpèníjà challenges lẹ́nu iṣẹ́ jẹ́ ohun tó, tó ń fihàn pé bí a bá pẹ́ láyé, a ó rí ohun tó ju òun lọ. Tí ẹ bá bá mi nípa bí mo ṣe ń bojútó àwọn ìṣòro tó máa ń yọjú lẹ́nu iṣẹ́ mi, n óò sọ fún ẹ pé mo máa ń lo ọgbọ́n orí, hmm, sùúrù àti ìlànà kí n tó gbé ìgbésẹ̀ kankan. Láti sọ tọ̀ọ̀tọ̀, mi kìí, mi ò jẹ́ kí fufu panic tàbí ìbẹ̀rù gba ọkàn, ìjọba lọ́kàn mi. Nígbà tí nǹkan bá dẹnukọlẹ̀, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń dákẹ́ láti ronú. Mo mọ̀ pé ìkánjú kì í ṣe iṣẹ́ àgbà. Nítorí náà, mo máa ń wo ohun tó fa ìṣòro náà gan-an, the root cause. Ṣé ǹkan kan ló bàjẹ́ ni? Àbí èèyàn kan ló ṣe àṣìṣe? Àbí ìgbà ni kò bá wa mu? Tí mo bá ti mọ ibi tí ìṣòro náà ti wá, hmm, mo ti borí ìlàjì iṣẹ́ náà nìyẹn. Ikeji ni pé mo máa ń lo ìmọ̀ ẹ̀rọ technology láti ranrun iṣẹ́ mi gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ sí AI, artificial intelligence àti àwọn ohun èlò ayélujára. Tí iṣẹ́ bá ti kọ̀ tó pọ̀ jù, mo máa ń wo bí mo ṣe lè lo àwọn ohun èlò wọ̀nyí láti tọ̀ ọ́ lẹ́sẹẹsẹ, automation. Mo máa ń lo to-do list láti mọ èyí tó ṣe kókó jù lọ. Mi kì í gbìyànjú láti gbé gbogbo ayé lèjìká mi lẹ́ẹ̀kan ná. Mo máa ń gé ìpèníjà náà sí wẹ́wẹ́ kí n lè máa yanjú rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan. Nípa tí ìbára ẹni sọ̀rọ̀ communications, mo mọ̀ pé iṣẹ́ àjọṣe ni iṣẹ́ púpọ̀ jẹ́. Tí ìṣòro bá wà láàárín èmi àti àwọn alájọṣise mi tàbí àwọn oníbàárà client, mo máa ń sọ̀rọ̀ láìfọ̀rọ̀ sábẹ́ dandan. Ṣùgbọ́n pẹ̀lú ọ̀wọ̀, mo gbà pé ọ̀rọ̀ rere níi yọ obì nínú àpò. Ọ̀rọ̀ burúkú ni yọ ọfà nínú àpò. Dípo kí n máa bínú, mo máa ń wá ọ̀nà àbájáde solution tó máa jẹ́ kí iṣẹ́ tẹ̀síwájú. Àmọ́ ó, mo tún máa ń mọ̀ nígbà tó yẹ kí n bọ̀ wọ́n fún ara mi, self preservation. Ìgbà mìíràn wà tí ìṣòro iṣẹ́ kan bá fẹ́ bá ìlera mi tàbí àlàáfíà ọkàn mi jẹ́, mo máa ń mọ̀ pé ó tó gẹ́ láti dánudúró náà. Kí ń sùn tàbí kí ń lọ sọ́dọ̀ àwọn tó ju mi lọ nínú ìmọ̀ láti gba ìmọ̀ràn. Mi kì í ṣe olúwa gbogbo ìmọ̀, jack of all trades. Nítorí náà, mi ò kì í tijú láti sọ pé ẹran mi lọ́wọ́. Láti parí ọ̀rọ̀ mi, mo gbà pé ìpèníjà lẹ́nu iṣẹ́ kì í ṣe láti sọ wá di ẹni, ẹni títẹ̀, ṣùgbọ́n láti kọ́ wa ní ìmọ̀ tuntun ni. Bí mo ṣe ń yanjú ìṣòro lónìí, bẹ́ẹ̀ ni mò ń ní agbára láti kojú ohun tó tó, tó tóbi jù bẹ́ẹ̀ lọ lọ́la, hmm. Iṣẹ́ mi ni ògo mi, nítorí náà mi ò ní jẹ́ kí ohunkóhun dènà ìtẹ̀síwájú mi. Ẹ ṣeun o.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Ọ̀rọ̀ fọ́tò yíyà yìí jẹ́ ohun tó yàtọ̀ sí kí èèyàn kan sí kámẹ́rà kọlu nǹkan. Nítorí pé ojú tó bá mọ ẹ wà ní ń mọ bí a ṣe ń gbé e jáde. Ti e ba bimi pe se mo mo foto yaa daadaa, n o so funyin pelu ifokanbale pe beeni, mo mo doju. Ó sì jẹ́ ọ̀nà kan tí mo fi ń sọ ìtàn ayé mi síta. Lati so tooto, mi ki i se oluyafoto, photographer to n gbe camera nla dani ni gbogbo igba. Sugbon mo ti ko ogbon pupo lori bi a se n lo foonu wa lati ya aworan to jo ti ile ise nla. Ohun àkọ́kọ́ tí mo máa ń wò jùlọ ni iná, lightning. Mo mọ̀ pé iná òòrùn tàbí iná yàrá ló ń pinnu bí fọ́tò ṣe máa ń rí. Mi kì í kan ya fọ́tò nínú òkùnkùn, mo máa ń rí pé iná tan sí ojú ẹni tàbí nǹkan tí mo fẹ́ yà, kí ẹwà rẹ̀ lè farahàn kedere. Ìkéji nipé mo níìfẹ̀ sí composition, bí a ṣe ń to nǹkan sínú àwòrán. Mi kì í kan fi ohun tí mo fẹ́ yà sí àárín gbùngbùn. Ni gbogbo ìgbà, mo máa ń lo rule of thirds, ìlànà ìpín mẹ́ta láti jẹ́ kí fọ́tò náà fanimọ́ra. Yálà ilé ni mo fẹ́ yà fún iṣẹ́ mi, tàbí ohun tí mo fẹ́ jẹ, tàbí àwọn ọ̀rẹ́ mi, mo máa ń wòó dáadáa kí nǹkan àjèjì bí ìdọ̀tí tàbí pápá kankan má ba ẹwà fọ́tò náà jẹ́. Nípa ti ìmọ̀ ẹ̀rọ, technology and editing, mo máa ń lo àwọn ohun èlò bí Canva, InShot, Lightroom, PixelLab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti tún fọ́tò mi ṣe lẹ́yìn tí mo bá yaa tán. Mi kì í ṣe editing tó máa ń jẹ́ kí nǹkan rí bí irọ́, ṣùgbọ́n mo máa ń tún iná rẹ̀ ṣe kí àwọn colours rẹ̀ lè tàn yóò. Èmi gbà pé fọ́tò kan tó dára tó ẹgbẹgbẹ̀rún ọ̀rọ̀ sọ, ó tó ẹgbẹgbẹ̀rún ọ̀rọ̀ sọ. Ìdí nìyẹn tí mo fi máa ń lo fọ́tò láti gbé iṣẹ́ mi lárugẹ lórí ayélujára. Àmọ́ ó, mo tún mọ̀ pé àwọràn kì í ṣe, àwọràn kì í ṣe ẹ̀mí. Ìgbà mìíràn wà tí mo máa ń fẹ́ láti gbádùn àkókò náà pẹ̀lú ojú mi ju kí n máa ya fọ́tò lọ. Mi, mi kì í ṣe irú ẹni tó máa ń sọ gbogbo ayé rẹ̀ di fọ́tò láì gbádùn ayé fúnra rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó bá di ọ̀rọ̀ iṣẹ́ tàbí láti tọ́jú ìràntí memories tó rẹwà, mo jẹ́ ọ̀gá níbi fọ́tò yiyà. Láti parí ọ̀rọ̀ náà, fọ́tò yà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àti ẹwà. Ó ń jẹ́ kí a rí ayé ní ọ̀nà tó yàtọ̀. Tí mo bá ya fọ́tò fún yín, ẹ máa mọ̀ pé mo fi tọkàntọkàn yà á ni. Ẹ ó sì rí gbogbo ẹwà tó wà lára yín, ń ó gbé e jáde nínú àwòrán kan. Ẹ ṣéun o.